Ìbéèrè, ìbéèrè tí wọ́n yàn pé, ní èrò mi kí ni wọ́n máa ń fi ṣe àwọn ọ̀rẹ́ ènìyàn láti rí pé láyé ní ọ̀nà àgbé ara wọn gẹ́gẹ́ bí iṣẹ́ mi fún ètò àyíká, a máa ń gbé àwọn ènìyàn pọ̀ láti tan àyíká wọn sílẹ̀ nítorí pé kí ẹni ò bá gbọ́dọ̀ má pa òwe, ẹ ní ìjẹ́ ara rẹ ò ní ọgbọ́n rẹ. Ìjàkán ni kí èèyàn bá tọ́jú ìlẹ́ ara rẹ, àpá jùlọ àyíká, ó lè fa àìsàn, fa àyè, kó àyè ara, ó lè fa àìsà fún ẹni náà. Kódà ó lè fa àìsà fún ẹbí, fún ará àti àwọn aládùúgbò. Jọ́ṣí pé àyíká, gbígbọ́n àyíká ó ṣe pàtàkì. Kí èèyàn bá wà ní ibi iṣẹ́ kan, dándán ni kí ẹni tó ní iṣẹ́ náà kí ó ma moju tó àwọn ènìyàn rẹ̀. Ó ta rí pé yóò má ṣe àǹfààní fún wọn láti máa tún yí ìjẹ́ ara wọn nítorí pé kí ẹni ìjẹ́ ara wọn ó ṣe pàtàkì. Kódà ó gbọ́dọ̀ má sanwó oṣù fún wọn dédé tí ó sì ní sí inú ẹ̀jẹ̀ inú ìtọríná.

Gbígbé òmi, mò ní pé ṣe òjú mi dà. Kí là ń pé ní ojú? Kí làà ń pé ní nǹkàn dára. Ojú ni òhùn tó wà ní àrà tí à máa ń fi rí ràn. Baṣọ̀run pé, gbògbò àyíká òjú, kí ó rọ, àlọ́yìnbò ń pè ni face. Kí ló lọ́lọ́ á pè ní ojú. Bẹ́ẹ̀ni òjú mi dárà, ó sì dùn wò pùpọ̀. Dárà dárà, mò gbà pé mọ ń dá. Bẹ́ẹ̀ sì ni, mò máà ń dúdú, kí èèyàn lè fi ka mọ̀ pé ojú mi dára dáadáa.

Ìbéèrè ni pé kí n sọ fún wa nípa eré ìdárayá mi tí à ń ṣe níbí. Eré ìdárayá jẹ́ ohun kan tí a máa ń ṣe gẹ́gẹ́ bí ìgbà tí dára ẹni lára ya. Èyí tí a máa ń ṣe láti fi dára. Tí a máa ń ṣe láti fi mu kí ara kó ṣe gbámú-gbàmú dáadáa. Eré ìdárayá jẹ́ nkan pàtàkì tí a máa ń ṣe nínú ìlú láwùjọ kódà lágbàáyé. Yàtọ̀ sí eré àgbá bọ́ọ̀lù, eré ìdíje lórí kókó, eré orí òdan, eré jíjà ẹsẹ̀ tàbí kikán ẹsẹ̀, àbí eré ìjàkadì. Bẹ́ẹ̀ni, ọ̀pọ̀ àwọn oríṣìíríṣìí eré ìdárayá pọ̀ ao le ká tán. Nítorí náà, eré ìdárayá tí a máa ń ṣe níbí sí i gbá tebu tẹníìsì, bí i núta, núkán, núkà áyò, núdí gíláúsà, eré àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Eré ìdárayá pò gan ṣíṣe níbi a o leekán tán, kódà oríṣìíríṣìí eré ìdárayá ní ìbílẹ̀ kí a lè kí a tó fi ní ìjàkadì, ó yàtọ̀.

Kí là ń pè ní ìmọ̀ràn? Èmi yóò sọ fún ọ wípé, sọ fún wa nípa ìmọ̀ràn tó gbà, tó jẹ́ òtítọ́. Ìmọ̀ràn jẹ́ ǹkan tí a máa ń gba àgbẹ̀ ní òbí fún láti ṣe, torí pé ó dára púpọ̀ tí èèyàn bá le tẹ̀lé ìmọ̀ràn. Kí ni wọ́n kọ́ gbà? Àbí ki sọ wípé èyí tí mo gbà jo, ni òtítọ́ le tun le jẹ́ àǹfààní fún mi. Ohun náà nipà ìlera. Nípa àìlera tí mo gbà yìí, a ṣọ pé mo máa to onímọ̀ ìjìnlẹ̀ kàn lọ, to sì gbà mí ní iyanju, o ko ogun kan ti o síi ṣẹṣẹ dáadáa.

Ìbéèrè béèrè wípé ṣe orí máa ń fọ́? Ó túmọ̀ sí pé, béèrè pé ṣe orí máa ń fọ́ mi? Bẹ́ẹ̀ni, ọmọ ènìyàn tó bá ti ṣiṣẹ lọ laataro, tó bá si ṣíṣe títí, to ba ṣe pe ó bá ti rẹ̀yan ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, ìgbà mìíràn, ara máa ń fẹ́ ìsinmi, tó ja si pé yóò sì mú orí fifọ wa. Ó túmọ̀ sí pé ọmọ ènìyàn orí gbọdọ máa fọ́, bẹ́ẹ̀ni orí máa ń fọ́.

Ìbéèrè sọ fún mi pé kí ni nǹkan tí ó rẹwà ní agbègbè mi. Ní agbègbè tí mo wà ní, ohun tí ó rẹwà òhun ni ilé ìjọsìn kan tí láṣẹ lọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn máa ń lọ sí ìjọsìn. Yálà lọ́jọ́ ojoojúmọ́ ni pàápàá jùlọ ní ọjọ́ Jímọ̀, torí pé kín ní mọsalasi na o rẹwà púpọ̀. Ó tó bí o láyé ó sì gba àyè bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó jẹ́ Mùsùlùmí máa ń lọ síbẹ̀ lọ́jọ́ sìn. Torí pé kín ni o rẹwà púpọ̀ láti ó sì gba wí ni gbogbo ìgbà. Torí pé àwọn ènìyàn tí ó wà níbẹ̀ won máa ń tọ́jú ni lọ́pọ̀lọpọ̀ ìgbà, eléyìí tí ó jẹ́ kó dá yàtọ̀ ni gbogbo àwọn mọsalasi èyí tó wà ní gbogbo àdúgbò ní ìgbà yẹn. Èyí ni ìdáhùn sí ìbéèrè tó sọ fún mí wípé "ilé wo ni òhun ni o rẹwà jù ní agbègbè rẹ".

Bẹ́ẹ̀ ni, ìbéèrè beere pe se mo maan fi àwọn fáìlì mi pamọ́ si orí cloud. Bẹ́ẹ̀ ni mo maa n fi pamọ́ dáadáa. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo máa ń fi pamọ́ sí orí cloud, ní titorí pé kí ni kí ó lè bá mi fi pamọ́ síbẹ̀. Èyí yóò jẹ́ àǹfààní fún mi nígbà tí mo bá fẹ́ lò ó ní gbogbo ìgbà lásìkò tí mo bá fẹ́ lò láti se déédéé pà da. Nítorí pé cloud o dára púpọ̀ láti máa lò.

Ìdí nìyí tí wọ́n fi sọ fún wa pé èyàn se ń dáàbò bo ara. Àkọ́kọ́ ni pé kí ni a ń pè ní ara? Ara jẹ́ ènìyàn. Í jẹ́ sí. Òwò, ìminú, ojú ni, ara ni, ọwọ́ ni, ẹsẹ̀ ni, orí, títí dé ẹsẹ̀ ni a ń pè ní ara. Bákan náà, kí ni a ń pè ní ọkàn? Ẹ̀fọn. Ó jẹ́ nǹkan kékeré kan tí a sì fi pe o máa ń fò tí ó sì máa ń mú tí ó sì máa ń fààyàn ní ìfàṣẹ́yìn. Ìdálẹ́ olùkúlù máa ń yọ kóya nígbà tí ẹ̀fọn bá jẹ mí. Ẹ̀fọn jẹ́ kòkòrò kan tó jẹ́ sí wípé ọ̀pọ̀ ènìyàn kò fún yàn ẹ́ sí tẹle sí pé ó máa mú ẹ̀jẹ̀ ní ara ni. Bákan náà, tí ẹ̀fọn bá ti wá mú jẹ ní ara, ó lè tóbá tí pọ̀jù pé ó lè dá àìsàn sí ara àti wípé ìdí èyí sọ fún wa pé báwo ni àá ṣe ń dáàbò bo ara. Báwo ni a ṣe ń dáàbò bo ara? Ó túnmọ̀ sí wípé ọ̀nà wo ni mo lè gbà láti máje kí ẹ̀fòn kó jẹ mí. Ọ̀nà àkọ́kọ́ ni pé mo lè ra nǹkan àwọn nǹkan kòkòrò kan tí a sì fi kùnù jẹ́ kí ènìyàn. Bẹ́ẹ̀ni ní àyíká tó já sí wípé ẹ̀fọn kò níle wọ inú ilé. Kódà kí èyí tí ó bá ti wọ inú ilé yóò kú ni. Bákan náà ẹ̀wẹ̀, a tún lè lo mosquito net tí olóyìnbó tá à ń pè ní à ìdáàbòbọ̀ ẹ̀fọn. Òwò ìdáàbòbọ̀ ẹ̀fọn yìí ó á sí wípé àpò ìdáàbòbọ̀ ẹ̀fọn yìí òun ni nǹkan tó jẹ́sí wípé tí èèyàn bá lò ó, ẹ̀fọn kò ní lè ráyè ní ọ̀dọ̀ ènìyàn. Bákan náà gbìn, tó bá jẹ́ pé àpò ìdáàbòbọ̀ ẹ̀fọn yìí ó jẹ́ tuntun. Tí ẹ̀fọn náà bá ti dé ọ̀dọ̀ ènìyàn lọ́gọ́, ẹ̀fọn náà yóò tú ara rẹ̀.